Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn ní gbogbo ọjọ́ ìsinmi. Ilé ìjọsìn mi jìnnà sí ilé mi gan. Nítorí rẹ̀ ni màá ṣe ń tètè jí ní àárọ̀ kùtùkùtù ní ago mẹ́fà kí n tó wọ aṣọ tan ṣe gbogbo oun tán. Màá dé ilé ìjọsìn mi ní, màá dé ilé ìjọsìn mi ní ago mẹ́jọ àárọ̀ òwúrọ̀. Mo sì máa, a sì máa ṣe tán ní ilé ìjọsìn mi ní ago méjìlá òwúrọ̀

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ. Oríṣiríṣi ìnagijẹ ni mo ti ní. Inagijẹ tí mo ní ní ilé-ẹ̀kọ́ kékeré ó yàtọ̀ sí inagijẹ tí mo ní ní ilé-ẹ̀kọ́ àgbà, ó sì tún yàtọ̀ sí inagijẹ tí mo ní ní yunifásítì. Nítorí rẹ̀ ni wọ́n ṣé máa ń jẹ́ oríṣiríṣi ìnagijẹ.

Ohun mímu tí mo fẹ́ràn jù ọ̀ùn ni Sprite tí CocaCola company má n ṣe. Mo si fẹ́ràn láti má a mu ẹmu náà, ẹmu ògurò tó bá ti pẹ́ńlé dáadáa kí o bá lè ta mi gọ̀ogọ̀. Mo si fẹ́ràn láti má a mu omi náà nítorí ó dára fún ara.

Ìwà ìṣòwò mi dáa gan, àwọn ènìyàn sì máa ń gbóríyìn fún mi. Nítorí mo mọ bí a ti ṣe ń ṣe dáadáa. Mo sì kọ́ ẹ̀kọ́ rẹ̀ ní ilé ìwé yunifásítì láti ilé ìwé gíga. Ó jẹ́ ìwà rere tó yẹ kí èèyàn ní láti lè bá àwọn oníbàárà lò pọ̀ dáadáa.